Kọ́lá, jọ̀ọ́ mo fẹ́ bẹ ìbéèrè kan náà ọwọ́ rẹ̀ ni, àti pé mo máa fẹ́ tọrọ ẹ̀bùn kan ní ọ̀dọ̀ rẹ. Jọ̀ọ́ tó bá di ọ̀túnla tí a bá ti gba owó ibi iṣẹ́ mi, èmi àti ẹ a máa lọ sí ibi tí wọ́n ti ń ta kọ̀m̀pútà. Mo fẹ́ ra kọ̀m̀pútà, mo ní ìdíẹ̀ torí iṣẹ́ mi. Àmọ́ ọ̀ jẹ́ kí n béèrè ní ọwọ́ rẹ̀, ṣé kọ̀m̀pútà titi ìwọ, ṣé o ní ètò ààbò lórí kọ̀m̀pútà rẹ? Ẹ̀ torí mo gbọ́ pé ó da gidi gan-an pé kí ẹ̀yin ò ní ààbò lórí kọ̀m̀pútà rẹ.

Kẹ́miṣọ́lá, èmi àti àwọn ọmọ mi, ó ní ètò ìṣẹ̀ṣẹ̀ kan tí mo fẹ́ kó wọn lọ ti ilé ìdílé bàbá wọn. Àwọn bàbá wọn, àwọn bàbá bàbá wọn ni ó máa ń ṣe ètò ìdílé yẹn, ètò ìṣẹ̀ṣẹ̀ yẹn. Àmọ́ mo fẹ́ kó wọn lọ. Àmọ́ ṣé o mọ àmì ìràwọ̀ rẹ̀? Nítorí tí mo bá dé bẹ̀, mo máa bèèrè ní ọwọ́ àwọn olórí ẹbí bàbá wọn pé, kí wọ́n bá mi wo ìràwọ̀ ọwọ́ àwọn ọmọ mi.

Ọ̀rẹ́ mi, o ò bá mi yo. Ọkọ mi, ó ti ní ìgbéga ní ibi iṣẹ́, ó ti bàá mo ǹkan tí ó bá mi lọ́kàn jẹ ní bẹ́ẹ̀ ni pé, ìlú mìíràn niwon gbe lọ sí. Ọkọ mi ti ẹ̀ ti sọ fún mi pé tí nbá, tóun bá máa lọ, èmi àtàwọn ọmọ a máa jọ tẹ̀lé e ni. Àmọ́ jẹ́ kí n bèèrè ǹkan na ni owọ rẹ, ṣé ìwọ ní ẹ̀tọ́ láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Nítorí ó dàbí pé ǹkan tó ń ṣe ní ibi iṣẹ́ wọn nìyẹn. Ó de mọ̀ pé ibi iṣẹ́ kan náà ni ìwọ àti ọkọ mi lẹ jọ ń ṣiṣẹ́

Ah! Ore mi, inu mi dun fun o. Ire a kari. Ah! Ọjọ wo ti ẹ ni o ti ra mọto tuntun? Nisi, otutu, otutu ra mọto tuntun. Ah! Ah! Adupe lọdọ ọlọrun o o o Adupe lọdọ ọlọrun. Ire naa a kari. Amo! Eleyi tọ tun lọ ra mọto tuntun, se o ni ọgba lati, lati gbe mọto rẹ si, abi ita lo fẹ maa gbe mọto rẹ si ni? O mọ pe ọkọ tuntun, o le ma gbe sita. O jẹ mọ pe ọgba rẹ ko kere, o kere. O mọ pe ọgba rẹ o tobi, o tun lọ ra mọto gidi, e mọto nla si. Amo eleyi mọto ọkọ, ọko yi mọto boginibogini ni. Ire a kari o.

Ehéh, kányìnsọ́lá. Ṣèbí o rí? Ó mọ̀ pé mo ti máa ń sọ fún ẹ láti ìjọ̀ sí, pé ó da kí ọmọbìnrin kó mọ̀ ounjẹ sé. Nítorí tí ọmọbìnrin tí ó bá mọ oúnjẹ sè, kò ní tí ẹ kò ní máa wo ìta rárárárárárá. Tí ẹni yen gàn tí ó bá bímọ, àwọn ọmọ ẹ̀, wọ́n máa, wọ́n máa, àwọn ọmọ ẹ̀ máa nífẹ̀ẹ́ oúnjẹ tó sè. Jọ̀ọ́, ní ìgbà ní, nígbà wo ni o kẹ́yìn tó lọ sí ilé oúnjẹ? Ṣé bí o rí pé níìsín ìgbà tí o mọ oúnjẹ sè, ìwọ náà gan an o ní akojọ.

Ah, ah, ó máa ṣe o. Ni ọdún mélòó kò sẹ́yìn, ó ní ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ sí ọ̀tá mi, àmọ́ mo dúpẹ́ pé mo wà láyé tí mo wà láyé. Àmọ́ jọ́ ọ̀rẹ́ mi Bisola, báwo ni o ṣe máa ń dáàbò bo ayẹyẹ ayẹ ìkòkò rẹ ní orí Íńtánẹ́ẹ̀tì? Nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ní ọjọ́sí kì í ṣe nǹkan tí mo lè gbàgbé láí láí láí láí láí. Ǹkan tí ó gba omi jẹ́ ní ojú mi ni. Òjòkòjò tí ń bá rántí báyìí yìí ó máa ń gba omi jẹ́ ní ojú mi. Àmọ́ jọ̀ọ́ mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, báwo lo ṣe máa ń ṣe láti ọdún yìí wá sẹ́yìn tí ó kò sí ǹkan kan tó ṣe ẹ. Jọ̀ọ́ báwo ni o ṣe ń dáàbò bo ayẹyẹ ìkòkò rẹ ní orí Íńtánẹ́ẹ̀tì? Jọ̀ọ́ sọ fún mi ọ̀rẹ́ mi, bóyá kòró ọ̀rẹ́ rẹ lọ́wọ́. Nítorí pé èmi náà mo máa fẹ́ máa ṣe tí o ṣe ń ṣe, tí mo sì lè dáàbò bo ààrẹ, títa tí mo sì lè dáàbò bo ayẹyẹ ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo rántí ìgbà tí a wà ń kékeré, tí a máa ń ṣe eré. Ah! Bàbá mi, Ọlọ́run á forun ké. Bàbá mi o, bàbá mi ọ̀wọ́n, bàbá mi tọ́jú mi. Ìyá mi ń kọ́, ìyá mi ò fìgbà kan kan fi mí sílẹ̀, ìyá mi tọ́jú mi. Ó wẹ̀ fún mi, ó kọ́ mi ní ìkọ́ àgbà, ó kọ́ mi ní ìmọ̀, ìmọ̀ tí mo mọ ní ìsìnyi tí mo ti dàgbà tí èmi náà tí mo ti bí àwọn ọmọ mi. Ọwọ́ ìyá mi ni, ìyá mi ọ̀wọ́n, ìyá mi àbẹ̀kẹ́, ìyá tí mii lè fi ṣe ìyá ẹlòmíì. Ìyá mi ó ṣe o, ìyá mi ó ṣe o tí o wà pẹ̀lú mi, tí o fi mí sílẹ̀, tí o fi ìgbà kan kan fi mí sílẹ̀. Ìyá mi ó ṣe o, ẹ sun re o. Ìyá mi sun re o, Olúwafunké, ẹ sun re o. Ah! Ìyá mi, ojoojúmọ́ tí n rántí ìyá mi báyìí, ẹkún máa ń jábọ́ lójú mi ni. Nítorí ìyá mi tọ́jú mi, ìyá mi wà pẹ̀lú mi. Ìyá mi ò kankan fi mi kó kọ́ fi ìgbà kan kan fi mí sílẹ̀. Ni ìgbà tí àwọn ọmọ aráyé gan-an tó n fitiná ìyá mi, ìyá mi ò fìgbà kan fi èmi àtàwọn àbúrò mi sílẹ̀. Àbí àbúrò mi, kí ni ìranti ìgbà ọmọdé rẹ tí ò ran ti? Nítorí èmi, mo ní ìrí kúrí púpọ̀. Àmọ́, ó máa ṣe o, ìyá mi ò sí láyé mọ́ ní ìsìn. Ká ká kò je ìro ọmọ, ìyá mi ò sí láyé mọ́. Ìyá mi, ọ̀run rẹ o, ọ̀run rẹ ìyá mi. O tọ́jú mi, o wà pẹ̀lú mi. Nígbà tí ń pi-- nígbà tí, nígbà tí ebi ń pa wá, ìyá mi wà pẹ̀lú mi. Nígbà tí kò sí ibi tí a lè, tí a lè sùn, ìyá mi ò fi mí sílẹ̀. Ah! Ìyá mi ó ṣe o, ìyá mi ó ṣe. Àbíamo tootó tni ẹ́? Àbíàmọ tootó ni ẹ́? Àbí àbúrò mi, kí ni ìrantí ìgbà ọmọdé rẹ tí ò ran ti? Ó yá, o lè sọ fún mi. Àbí ko mú èmi náà wọ́n ti? Torí mo rántí ìgbà kan nígbà tí a wà ń kékeré, tí ìyá mi máa mú wa lọ sódò, tí a máa lọ ponmi. Ìgbà láti odò yẹn náà n kọ́, a máa wẹ̀ wẹ̀ wẹ̀ wẹ̀. Àbí ìgbà tí ìyá mi tó mú wa lọ sí oko kí á lọ roko ni. Ah! Ìyá mi sun re o, ìyá mi sun re. San rúre, san rúre ìyá mi.

Àbúrò mi, ṣé ò rí pé o ti ń sanra ni? Ẹn, o dé try láti, o dé try láti, láti yẹ̀wò ara kù. Gbogbo àwọn nǹkan tó máa ń jẹ, gbogbo àwọn mèdèmédè, gbogbo àwọn mèdèmédè tó ń jẹ, bóyá kó, kó, kó, kó, kó, kó, kó stop láti máa jẹ. Ẹn, àbí ò rí kó, kó, kó tẹ̀ máa lọ wo orí íńtánẹ́ẹ̀tì? Fóònù nìyẹn ní ọwọ́ rẹ. Kó máa wo kí ni ọmọbìnrin máa ń ṣe. Irú, irú, irú ẹsẹsẹ̀ísàì wò ní ó máa ń ṣe tó máa fi, tó máa fi ń, tó máa fi, tó máa fi rù. O ti ń tóbi jù. Ẹn, o ti ń tóbi jù. O jẹ gbìyànjú. Bóyá ó máa, bóyá ó máa, bóyá ó máa yẹ̀kù. Wo gbogbo ẹ̀kẹ́ rẹ, wo gbogbo ìtàn rẹ, gbogbo àyà rẹ. Àh! Àbúrò mi, ṣé o ti ẹ máa ń ṣe yoga? Nítorí pé mo gbọ́ pé yoga yẹn gan-an. Ó dáa lára. Ó máa mú ọkàn balẹ̀. Ṣé o bá ń ṣe yoga yẹn? Wàá ó máa mú ẹ, wàá máa rántí. Pé mo ti ẹ gbọ́ pé wọ́n rọ pé tí o bá ń ṣe yoga yẹn, ó máa mú ẹ, ọkàn rẹ á balẹ̀, ara rẹ á tútù. Ẹn, gbìyànjú kí o máa ṣe.

Báyọ̀dé mi, kì í ṣe pé bóyá ó wùn èmi náà ni. Ẹ̀n, kì í ṣe pé bóyá ó wùn èmi náà ni. Èmi náà mọ níí fẹ́ rẹ̀. Mo níí fẹ́ rẹ̀ tọkàntọkàn. Àmọ́ o, mi lè kọ ọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu. Nítorí bàbá mi sọ fún mi pé ó kú ìgbà díẹ̀ tí mo máa fi, tí mo máa fi mú ọkọ wá sí ilé. Àmọ́ bàbá mi sọ fún mi pé kí n fojú sí ìwé mi. O mọ̀ pé ilé tí bàbá, ilé tí mò ń gbé yìí náà ni bàbá mi ló gbà fún mi. Bàbá mi dẹ̀ ti fi àwọn èèyàn ṣọ́ mi pé kó máa ṣọ́ mi. Ẹ̀, Báyọ̀dé mi, jọ̀ọ́ má bi inú. O mọ̀ pé mo níí fẹ́ rẹ̀. Wá, tí o fẹ́ràn, o máa wá ní òru. Nítorí àwọn, àwọn tí bàbá mi fi ṣọ́ mi ní òru yẹn, wọ́n máa, wọ́n máa ti sùn lọ. Wọ́n máa ti sùn. Ẹ̀n, tí o fẹ́ràn, wá ní òru. Bóyá ká fi ìpàdé wa sí òru. Tí aago mókànlá bá ti kọjá, wọ́n máa ti lọ sùn. Bóyá èmi àti ẹ́ ká, ká fi ìpàdé wa sí òru. Ka ṣe nǹkan ta máa ṣe kó pàpàpá pàpàpá, wà dẹ̀ máa padà lọ sí ilé rẹ. Láti gbà pé ilé rẹ kò jìnà sí ilé mi. Àbí kí ni o rò?

Ah! Wo ọ̀rẹ́ mi, wàhálà rẹ̀ ti pọ̀ jù, wàhálà rẹ̀ ti pọ̀ jù. Ṣé to, kí ló dé? Ṣé ìwọ nìkan ni, ṣe ìwọ nìkan lo máa kọ́kọ́ gbé iṣẹ́ fún ènìyàn ni? Kí ló dé láti ìgbà tó gbé iṣẹ́ fún mi? Ó ti ń fìtọ̀ ń fìtì náà mi. Ó ti ń fìtì náà mi, ó dẹ mọ̀ pé mi kì í ráyè. Ó mọ̀ pé, ó mọ̀ pé tí n bá ráyè gan àwọn ọmọ mi, mo máa tọ́jú àwọn ọmọ mi nle. Ẹ̀! Ó mọ̀ pé mi kì í ráyè. Màá ṣe iṣẹ́, màá, màá, màá dáná, màá wẹ̀ fún àwọn ọmọ, màá tọ́jú àwọn ọmọ mi. Ẹ̀! Ó jẹ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe gan, iṣẹ́ yìí ti pọ̀jù fún ẹ̀mí mi. Ẹ̀! Wá, ṣé ìwọ, ṣé o máa ń ṣiṣẹ́ ní, ṣiṣẹ́ láti ilé ni? Ó kì í ṣiṣẹ́ láti ilé nào, ó ní ṣọ́ọ̀bù rẹ̀, ibi ìtajà rẹ̀ tó máa ń lọ. Ehén! Èmi náà, mi ò ní ṣiṣẹ́ láti ilé. Mo máa láti ṣiṣẹ́ ilé tán kí n tó ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ ṣọ́ọ̀bù mi. Ẹ̀! Ó jẹ fún mi nígbà díẹ̀. Má wọ́rí, jọ̀ọ́ má bí inú sí mi ọ̀rẹ́ mi, dáríji mi. Màá bá ẹ parí iṣẹ́ rẹ̀. Jọ̀ọ́ má bí inú ọ̀rẹ́ mi. Ẹ̀! Mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́. Wo ọlá, wọ lá ìyà, ìfẹ́ tó wà ní àárín ara wa. Ó nífẹ̀ẹ́ mi náà nítorí ẹ lo fi ń gbé iṣẹ́ fún mi. Tí ó bá yí iṣẹ́, nífẹ̀ẹ́ mi, ó ò ní gbé iṣẹ́ fún mi. Jọ̀ọ́ má bí inú ọ̀rẹ́ mi. Màá parí iṣẹ́ tó yá jẹ́ kí n sọ fún ẹ. Ẹ̀! Jọ̀ọ́ fún mi ní ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì, màá parí iṣẹ́ rẹ̀. Tí bá ti parí iṣẹ́ rẹ̀, màá, màá, màá pè ẹ́ pé ko wá gbé, gbé igi ni. Jọ̀ọ́ màá pè ẹ lórí fóònù rẹ. Jọ̀ọ́ ọ̀rẹ́ mi, jọ̀ọ́. Mo fi Ọlọ́run ọba bẹ̀ ẹ́, dáríji mi. Wọ lá Ọlọ́run mọ́ mi lára. Jẹ ko ko wo ọlá ọ̀rẹ́ tí ó wà láàárín wa. Ṣoó gbọ́ ọ̀rẹ́ mi, jọ̀ọ́.

Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ mo fẹ́ bèèrè ǹkan lọ́wọ́ rẹ ni. Ó mọ pé àwẹ̀ kò ní fẹ́ bẹ̀rẹ̀, àwọn, àwọn Mùsùlùmí kò ní fẹ́ bẹ̀rẹ̀. Mo dẹ̀ fẹ́ bèèrè ní owó rẹ ni, bóyá o fẹ́ran àwọn àlọ́ tó máa ń pa, tó ń pani lẹ́rìn-ín? Nítorí lẹ́yìn àwẹ̀, o mọ̀ po ọdún ni. Ni àárín ọdún yẹn, èmi àti ẹ, ó ní àlọ́ kan tí àwọn èèyàn máa ń pa tí a máa ta, tí a máa lọ síbẹ̀ tí a máa rẹ́rìn-ín. Mo ní mo máa ní ìfẹ́ pé tí èmi àti ẹ àtàwọn ọmọ mi àtàwọn ọmọ rẹ ká lọ síbẹ̀ bóyá a lè lọ kọ́gbọn àwọn, àwọn ọgbọ́n kankan àbí kí ló rí? Jọ̀ọ́ sọ fún mi jẹ́ kí ń tètè mọ̀. Torí kí mọ̀ báwo ni mo máa ṣe ṣí ṣe ètò mi, ètò mi. Hmm? Jẹ́ kí mọ̀, kí mọ̀ bóyá báwo ni, bóyá òun lọ àbí òún lọ. Jọ̀ọ́.

Ah! Wo, ọ̀rẹ́ mi, àwọn tí NEPA tó ṣe ń ṣe i-i-i-iná yìí ó ti sú mi wọn. Àwọn olùdarí wa kàn tiẹ́ ṣe nǹkan kan sí i. Báwo nìyàn a ṣe wà láti àárọ̀ títí di alẹ́ kó má sì ná. Ehn, kó dá now. Ehn, àwọn people yìí kan tí ẹ, àwọn ènìyàn yìí kan tí ẹ ń ro titi wa rọ, kó tí ẹ ń fi titi wa rọ, wà á fẹ́ dáná, o ò ní rí iná. Wà á fẹ́ charge fóònù rẹ, o ò ní rí iná. Ehn, wà á fẹ́ wo tẹlifíṣàn, o ò ní rí iná. Kó dáná. Ehn, wo tàwọn ọmọdé, àwọn ọmọdé máma ṣere pa, tó bá je pé iná wà ní, ṣé wọ́n máma ṣere pa? Ehn, kó dá now. Ehn, ah! Olúwa, sàánú wá o. Jẹ́ kí àwọn olùdarí wa, jẹ́ kí wọ́n lè ṣe nǹkan gidi o, torí ó tiẹ́ ti sú wa. Ó ti sú wa nílẹ̀ yìí. Ehn, ó ti sú wa. Olúwa, jẹ́ kí orílẹ̀ èdè yìí, jẹ́ kó dá, jẹ́ kó dá. Ehn, wàhálà wa, wàhálà kan ọ̀tọ̀, wàhálà kan òrò, wàhálà kan ọ̀tọ̀. Ah! Jọ, ọ̀rẹ́ mi, ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ehn, torí bí ò ti ẹ mọ̀, mi tí ẹ mọ̀, báwo ni mo máa ṣe ṣé? Ehn, jọ, ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Nítorí ìrù-ìmọ́lẹ̀, ì-ìmọ́lẹ̀ àárọ̀ ó dára ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ, àbí kí lo rò? Sé ǹkan tí mò ń sọ, ṣé o ye ẹ? Àbí tí kò bá ye ẹ, kó jẹ́ kí n sọ, kí n jẹ́ kó kí n tún sọ. Ehn, ah! Ó ga o, ó ti sú wa.

Ọ̀rẹ́ mi, wò ó, èkó yìí ti sú mi. Bo yá ká lọ sí ilé. Ó mọ̀ pé Ondo ni mo ti wá. Ó dẹ̀ mọ̀ pé Ondo a fẹ́ràn iyán dada, tá a máa duro iyán tó fẹ́lẹ́ ti. Ẹ̀n, jọ ọ̀rẹ́ mi, ṣó fẹ́ràn iyán gan? Ó mọ̀ pé à, àwa Yorùbá, a lè ṣe, má ì ṣe, má ì jẹ iyán o. Ẹ̀yàn ọmọ ilẹ̀ẹ̀ẹ̀, ilẹ̀ Hausa, ẹ ò pé ẹ̀yin túwó lẹ̀ ń fẹ́, tí túwó lẹ̀ ń jẹ. Ẹ̀yí kìí jẹ iyán, ẹ̀ kìí jẹ, ẹ̀ kìí bá wa jẹ iyán. Tá a máa duro iyán tó fẹ́lẹ́ bí etí, ẹ̀, pẹ̀lú ọkọ, pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́. Jọ ọ̀rẹ́ mi, ṣó fẹ́ràn iyán? Torí o, tí o bá tẹ̀lé mi lọ sí ilé tí ti wá o, ní Ondo ta ti wá o, wà á jẹ iyán o. Tí o bá fẹ́ràn iyán àbí tí o bá mọ iyán jẹ, bóyá, bóyá ko tètè lọ wá láti, la-láti, láti má, láti má mọ, láti má kọ́ o. Torí àwa, tí o bá délé wa, iyán ni ó jẹ lọ́sàn, ní ó jẹ láàrọ̀, òun ni ó tún jẹ lálẹ́ o. A kìí fi iyan, a kìí fi iyan ṣeré ní ilé wa o. Mẹ̀ ẹ́, mo rọ pé kí n sọ fún ẹ ni o, ká tó lọ o. Èyí pé à ń jẹ tíì àbííì ẹ́ kí lọ́tùn pè, àwa ò kí ń jẹ ní ilé wa o. À á jẹ iyán, à á mọ́mi sùn. Mmhmm, ṣo, ṣé o ti, ṣé o ti gbọ́ mi yé báyìí?

Ọ̀rẹ́ mi, jọ̀ọ́ ṣé o ní data ní orí fóònù rẹ̀? Torí data títè'mi ti tán. Jọ̀ọ́ mo fẹ́ wo ètò kan nínú tẹlifísàn ni, ẹ́, àmọ́ Netflix ni won máa ti ń ṣe ní ojoojúmọ́ àárọ̀. Jọ̀ọ́ ṣé o ní data? Tí o bá ti ẹ ní, jọ̀ọ́ ṣé mo ti e le bèèrè lọ́wọ́ rẹ? Jọ̀ọ́ mo fẹ́ wo ètò kan nínú tẹlifísàn ni, ẹ́, àmọ́ Netflix ni won máa ti ń ṣe ní ojoojúmọ́ àárọ̀. Ètò àwọn ètò ti won ṣe ní tẹlifísàn. Ṣé o rí ètò yìí tí mo fẹ́ wò? Ó dára fún ẹni tó bá mọ nǹkan tó ń ṣe nílé ayé ẹ̀. Nítorí ó da fún ayé ọmọbìnrin, ìgbésí ayé ọmọbìnrin. Ẹni tí ó bá mọ nǹkan tó ń ṣe, ẹ́

Ó rí, kafayas. Ó máa gbọ́ kúnlé. Ó ń sọ fún èmi pé kí èmi wá ṣiṣẹ́ ní company ni àwọn. Àmọ́ o, ọ̀fẹ́ ni o. Ó rò pé ọ̀fẹ́ ni. Pé mo máa ṣiṣẹ́ oṣù kan, ọ̀fẹ́ ni. Mo rò pé àáà, màá ṣe ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Ṣé, ṣe mi, kì í ṣe mọ́tò kọ́ ni mo máa gun wọ, gùn wá síbẹ̀ ni? Àbí kì í ṣe aṣọ kan ni mo máa wọ̀? Ṣé lẹ́yìn oṣù kan kí n padà lọ sílé. Kí ni kí n lọ sọ fún wọn ní, ní ilé? Pé mo lọ ṣiṣẹ́ ọ̀, oṣù kan ní ọ̀fẹ́. À, no o, kọ́, kó rárá o, kọ́ n ṣiṣẹ́ bẹ́ẹ̀. At least, tí ẹ bá lè fún mi ní owó mi pé, at least ìdajì, ó yẹ kó fún mi ní owó ìdajì. Àbí kafaya? Ṣé ìwọ, ṣe o ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí? Ah, torí pé mo mọ̀ pé kò sẹ́ni tó lè ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Màá ṣe ṣiṣẹ́ ọ̀fẹ́. Ẹ̀, ṣé iṣẹ́ ọ̀fẹ́ ni mo máa mú lọ sílé ni tí mo máa lọ sọ fún wọn pé àmọ́ ṣiṣẹ́ oṣù kan o, kọ fún mi ní owó o, kọ fún mi ní owó iṣẹ́ o. Ẹ̀, àmọ́ i-iṣẹ́ ọ̀fẹ́ ni mo mú padà wá sílé. Mo mọ̀ pé kò bí mi dà kí n padà lọ sílé kí n, kí n, kí n lọ sọ bẹ́ẹ̀ ni. Àbí ṣe iṣẹ́ ọ̀fẹ́ bí i, ṣé òun ló máa bá mi fi kí, bá, bá, bá, bá mi bọ́ àwọn ọmọ mi ni. Ó yá bá mi pé ó sọ fún mi pé, kò sọ fún pé èmi ò lè ṣiṣẹ́ irú bẹ́ẹ̀ o. Kó yá wá ẹni títì ẹ̀, ẹni tó lè ṣiṣẹ́ ọ̀fẹ́ kó lọ wá sí iwájú.

Alifat, a ọ̀rẹ́ mi, o ma ṣe o. Wó, wó, eh jẹ́ ká tí ẹ máa kí, jẹ́ ká tí ẹ gbé ọ̀rọ̀ gẹ́kìní, jẹ́ ká gbe sẹ́gbẹ̀ẹ́. Báwo ni a ṣe máa, báwo ni a ṣe máa ṣe ọ̀rọ̀ wa nàá? Aàá, ó ti gbàgbé ni. Ẹ́? Ọ̀rọ̀ pé eh ẹni tí rí, o sọ pé o fẹ́ bá mi sọ̀rọ̀, o fẹ́ bá sọ̀rọ̀ nípa mi pé kó bá mi wá iṣẹ́. Ó ń ọ̀rẹ́ mi, mó nídi iṣẹ́. Ẹ́? Wo, jókòó sílé ó ti sú mi, ó ti sú mi ọ̀rẹ́ mi ó dẹ́ joo saanu ọ̀rẹ́ rẹ. Ẹ́? Ó wò ó rí ní ìsìn, ìwọ máa ń ṣiṣẹ́, wà á ti jáde látàárọ̀, wà á dé ní alẹ́. Báwo lo tí ẹ máa ń, máa ń rí lílò àkókò nígbà tó bá wà nínú ilé? Ẹ́? Báwo lo tí ẹ máa ń ṣe iṣẹ́?

Ọkọ mi, ẹ, ṣebí mo ti ń bẹ ẹ now. Ọkọ mi, mo ti ń bẹ ẹ. Láti ojó ọjọ́ yìí, dúró, mo mọ̀ pé owó pọ̀ lọ́wọ́ yín. Ehn, e ti jọ̀, ẹ fún mi ní owó tí mo bèèrè. Ehn, mo fẹ́ ra àwọn oúnjẹ sílé, kò sí oúnjẹ nílé. Mo fẹ́ ra oúnjẹ sílé. Mo fẹ́ ra àwọn èso sílé. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ wa, wọ́n máa ń níidi èso. Àwọn ọmọ wa fẹ́ràn, fẹ́-fẹ́ràn èso. E jò, báálé mi, èso wo ni o fẹ́ràn jù láti máa jẹ? Ehn, ẹ de joo, báálé mi. Ọlọ́run á máa pèsè fún yín. Ọlọ́run á máa jẹ́ kí ẹ rí ṣe gbogbo ọ̀nà yín. A máa là gbogbo iṣẹ́ tí ẹ bá dáwọ́lé, a máa là. Jọ̀, olórí, olo-olórí, olórí ilé mi, jọ̀ ọ́. Ọlọ́run á máa bu ogo, bu ogo fún yín but Àmọ́ ẹ jọ̀, ẹ fún mi ní owó tí mò ń bèèrè ní ọwọ́ yin. Ọlọ́run á máa pèsè fún yín. O dẹ̀ mọ̀ pé láìpẹ́ láìpẹ́ yìí, láìpẹ́ láìpẹ́ yìí, ẹ́ kó ire ayọ̀ délé. Ṣé gbó, ẹ jọ̀ ọkọ mi, ẹ jọ̀ ọ́.

Ọ̀rẹ́ mi, o dẹ já mi síi. O dẹ ja ọ̀rẹ́ sii. Ki ló ń lọ níta? Jó, mo gbó pé Ìyá Khafila, wọn fẹ́ má dájọ́. Jó, bá mi ṣe ìdí àyẹ̀wò. Irú àjọ wo ni, ṣe tó oṣooṣù ni àbí tọdúntọdún àbí ti ọ̀sẹ̀ọ̀sẹ̀? Torí wò, ó ti sú mi, mó fẹ́ má dájọ́. Mo fẹ́ má dájọ́, bóyá máa n má rí ǹkan ṣe, bóyá máa n tí ẹ máa n rí ọwọ́ mú. Torí ó ní patí kan tí à ń lọ, tó bá di oṣù tó ń bọ̀. Mo fẹ́, o mọ pé a má ta lù yoo now. A lè lọ síbẹ̀ ká máa n rùn pá. Ọ̀rẹ́ mi, jó mo fẹ́ bèèrè ìbèèrè kan ní ọwọ́ rẹ ni. Sé o ní àwọn ẹ̀rọ olùgbò nílé rẹ? Torí mo fẹ́, kí niyen tí ń wà lọ́kàn mi pé kí n bèèrè ní ọwọ́ rẹ, mo mọ̀ pé ìwọ máa ní. Torí mo mọ̀ pé nínú gbogbo àwọn ọ̀rẹ́ wá, ìwọ ló máa ní àwọn nǹkan, ìwọ ló máa ní àwọn nǹkan jù. Jó, ṣe o ní ẹ̀rọ olùgbọ́n nínú ilé rẹ? Amo, ọ̀rẹ́ mi, jó má gbàgbé ọ̀rọ̀ tí tájọ́ sọ ọ. Bá mi bèèrè lọ́wọ́ Ìyá Khafila, báwo ni ọ̀rọ̀ àjọ yẹn ṣe rí? Torí mo máa fẹ́ràn pé kí bá wọn dá sí i, kí n bá wọn fọwọ́ sí i. Ṣo gbọ́ ọ̀rẹ́ mi, o ṣe o.

Ah! Wo, imisíọlá. Wo, àbí ò rí ni iṣẹ́ tí a ṣe lánàá ní ibi iṣẹ́, kó má kí ń ṣe iṣẹ́ kékeré. Ehn, àyàfi mánéjà tuntun tan gbé wá. Bẹ́ẹ̀ na ni ojú ẹ máa máa ranranran. Ehn, ló máa máa sọ fún èèyàn kan. Kú àárín kúúkúú lọ ṣe eléyìí, lọ ṣe eléyìí, lọ ṣe eléyìí, lọ ṣe eléyìí, kí ló de, ṣé òun nìkan ni? Ehn ehn, ọ̀rẹ́ mi, jọ, mo rí pé mo ti ń ṣàkíyèsí ẹ lẹ́nu jọ́ mẹ́ta yìí. Mo dẹ rí pé ọkàn rẹ máa ń balẹ̀ tó bá ń ṣiṣẹ́, kí kó máa pariwo, kí mánéjà tuntun kó máa pariwo gan-an ò kí ń dá lóhùn. Jọ, báwo ni o se máa ń para, pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nítorí, àh! Èmi, ifẹ́ yẹn ti fẹ́ pọ̀ ju, Ọlọhun má jẹ́ kó ṣe ọ̀tá mi léṣe. Àmọ́ọ jọ, ṣé o máa, ṣé o máa sọ fún mi? Torí ṣé o máa sọ fún mi o irú ọpọlọ wo lò ń lò? Ehn, ṣé o máa sọ fún mi? Torí pé ki èmi ná, kí n lè máa mú, kí n lè máa mú ṣẹ. Torí, àh! Wo ọ̀rẹ́ mi, mi tí níṣẹ́, mi tí níṣẹ́ nílé epo o. Mi lè wá jẹ́ kí n gba lẹ́tà ìdáwọ́ dúró nínú, ní iṣẹ́ yìí tí mò ń ṣe o. Mi tí níṣẹ́ nílé epo o. Jọ, ọ̀rẹ́ mi. Hmm. Dákùn, bèdí, bẹ̀bẹ̀, dákùn, rán irọ́, rán ọ̀rẹ́ rẹ lọ́wọ́. Ṣo gbọ ọ̀rẹ́ mi àtàtà, o ṣe o.

Ọ̀rẹ́ mi, mo tiẹ̀ fẹ bẹ̀rẹ̀ ni ọwọ rẹ ni. Ehn, ibi ti a lọ nijẹta, ṣe o rántí? Ta lọ sí ọ̀dọ̀ wòlíì yẹn. Se o nígbàgbọ nínú gbogbo àwọn ǹkan tó ń sọ fún wa ní ọjọ́ yẹn? Torí, kí wọ́n máa parọ́, mi, mi, mi ti, mi fi gbogbo ara, mi fi gbogbo ara, mi fi ti gboro man, eh, wòlíì yẹn. Pe a mo, kólọun kọ́ wa mọ̀ọ́ṣẹ ni. Ki olọhun, àbí i wò, ṣe o rí ọ̀rẹ́ mi? Ọlọ́hun ló ń ṣọ́yàn o, kì í ṣe gbogbo ǹkan tí àwọn, àwọn wòlíì yẹn sọ, Ọlọ́hun ló ń ṣọ́ wa. Ki olohun je máa ṣọ́ wa, máa lọ ni. Ki olohun má jẹ ka wọ ká bọ́ sínú ọwọ́. Ki olohun má jẹ ká, ki olohun má jẹ ká ṣìṣe. Àmọ́ ọ̀rẹ́ mi, jọ̀ se kí n bèerè ní ọwọ́ rẹ, ṣe o nígbàgbọ nínú àwọn ìgbàgbọ́ àwọn atọwọ́dọ̀wọ̀? Torí, kí n máa pa, kí n máa parọ́ fún ẹ. Èmi ò nígbàgbọ nínú wọn o. Èmi ò nígbàgbọ nínú wọn. Ọlohun nìkan ti ó dá ayé àti ọ̀run, ti ó dá òkè, ti ó dá ilẹ̀. Ohun ni emi be, ohun ni emi bowo fún o Ọlọ́hun mi ni emi nígbàgbọ fún. Àmọ́ báwo ni wo? Ṣe o nígbàgbọ nínú iwọ? Ṣe o nígbàgbọ nínú nínú Wọ̀ Ọlọ́hun, Ọlọ́hun máa kọ́ wa mọ̀ọ́ ṣẹ. Ọlọ́hun máa kọ́ wa mọ̀ọ́ ṣẹ, Ọlọ́hun o ni je ká ṣìṣe. Ehen, ṣe o rántí ibi tí à ń lọ ní, eh, ọ̀túnla? A ń lọ síbẹ̀. Má gbàgbé o, má gbàgbé, kò dẹ́ má fi sọ́kàn o. Kì í ṣe nígbà yẹn ní ìsìn ni o máa sọ fún mi pé ẹ, o ti gbàgbé. Ah, i, o ṣe, o ṣe rán mi létí torí ẹ ni mo fi rán ẹ létí ní ìsìn o. Torí ẹ ni mo fi rán ẹ létí torí mo mọ̀, mo, mo mọ̀ ẹ. Nígbà tí, nígbà tó jẹ pé ọjọ́ ti á ń lọ síbi ti á ń lọ, òun ló máa sọ fún mi pé a, mi o ṣe rán ẹ létí o ti gbàgbé. Mo ti n rán ẹ létí o, má gbàgbé o, má gbàgbé o, má gbàgbé torí tí o bá gbàgbé máa bínú sí ẹ, máa bínú sí ẹ o.

Olúwapamílerinayọ̀, jọ̀ wọ́n fẹ́ bèèrè ìbéèrè kan ní ọwọ́ rẹ ni. Ehn, alàwòrán tí o pè fún wa ní ọjọ́sí tó wá ya apátí ìgbà tí màámi, ìgbà tí màámi ṣe ọjọ́ ìbí wọn. Jọ̀, mo fẹ́ jẹ́ ko pè é fún ọmọ mi kó wá bá mi ya àwòrán ọjọ́ ìbí ọmọ mi tó ń bọ̀ ní oṣù tí ó ń bọ̀ torí pé ka lè bùkú ẹ̀ka lẹ̀ kó má lọ sọ pé kí ló dé tí a fi pe òun. Ehnhen jọ̀, Pamílerìn, jọ̀ ṣé, ṣé o ní àwòrán lára? Ṣé o ní àwòrán lára? Ṣé o ṣà ṣure pé o ní àwòrán lára? Ó dáa ẹ lójú pé o ní àwòrán lára? Ehn, wòó, títí ẹni yẹn, ìwọ ló kù. Kò sí ǹkan kan tó kan mi pẹ̀lú ìwọ. Ehn, ṣa má gbàgbé o. Má gbàgbé ẹni tí mo sọ pé ko bá mi pè o. Bá mi pè o. Jọ̀ bá mi pè torí ó wà very, very important. Ó wà, ó wà, ó ṣe koko ko bá mi pè, torí mi mọ ibi tí mo máa, ibi tí mo máa fi ẹ̀mí mi sí bóyá òun ni àbí, torí mo ní ǹkan kan gidi kan tí mo fẹ́ ṣe ó pò. Ṣé o gbọ́? Jọ̀, ó ṣé.

O ti ẹ̀ gbọ́, eh, Kafilat. Ó máa ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ níí, ní àná ìgbà tí mo, ìgbà táa wà níí ilé ẹ̀kọ́. Olùkẹ́kọ̀ọ́ wa ń bèèrè ní ọwọ́ mi pé ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? À, kí ni yen ti mú mi rẹ́rìn, mo ti rẹ́rìn yó. But ó mọ̀ pé míi le, tí n bá rẹ́rìn níwájú akẹ́kọ̀ọ́, á ro pé bóyá mo rí òun fin. But àh, àmọ́ mo wá ń wò ó ní ọkàn mi pé ṣé pẹ̀lú orí ni mo fi ń kọ̀wé ni? Ọwọ́ náà ni mo fi ń kọ̀wẹ̀, kọ̀wé. Ọwọ́ méjèèjì tí Ọlọ́run, tí Ọlọ́run fún mi. Ọ̀tún àbí òsì, òun ni mo fi ń kọ̀wé. Ó wá bèèrè ní ọwọ́ mi pé ṣé, ṣé, ṣé, ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Wòó, mo kan rẹ́rìn si ni. Ẹ̀hẹn! Ọ̀rẹ́ mi jọ́, má gbàgbé o, má gbàgbé, ẹ́, ibi, ibi tí mo sọ fún ẹ pé à ń lọ. Tó bá di ọ̀túnla. Torí ó ní, ó ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tákẹ́kọ̀ọ́ wa tó pẹ̀lú nǹkan ti, tí a ní. Jọ́, má gbàgbé.

Ah, ah, ah, ah, ah, ìwọ ọmọ yìí, wá bíbà, wá bíbà, wá bíbà yìí. Kí ló ṣe ẹ? Eh, ọmọ mi, ṣebí mo ti sọ fún ẹ? Eh, yé má ṣe béyẹn sara rẹ. Kò sí nǹkan kan tó wá tí òkè ò mọ. Eh, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní iwájú, ní ẹlẹ́ẹ̀dẹ́ ìkọjá sẹ́yìn, ó ti ṣẹlẹ̀. Eh, bọ̀t kín ṣe pé ìyẹn gun, gun nínú, ìyẹn kọ́ ló sọ pé kò para rẹ àbí kò ṣé rẹ lè ṣe. Ṣé o máa nu ara rẹ ni? Eh, wó gbogbo apá ọwọ́ rẹ, wó gbogbo apá, a-a-apá ara rẹ kó dá náu. Ọmọ mi, yé má ṣe lé ìsira ẹ̀. Eh, ṣebí wọn rọ pé tí bàbá bá kú, bàbá ló máa kú. Eh, yé ṣe, má ṣe ra rẹ lè ṣe. Má ṣe ra rẹ lè ṣe láé. Kí ẹ má ro o. Àmúwá Ọlọ́run ni gbogbo nǹkan ní ayé yìí, àmúwá Ọlọ́run ni. Ẹni tí wọn rọ pé ẹni tí ó bá gbà, Ọlọ́run máa jẹ ká gbà kò dúró. Ká tí ẹ máa dùn pé pé a wà láyé, a wà láyè. Nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe láti ọwọ́ rẹ ló ti wá. Eh, ó mọ pé a máa ń sọ pé àbá-ìmọ̀. Tóbá jẹ̀ pé o mọ̀ ni ní ọjọ́ yẹn ni, ó bá máa sọ pé kí bàbá rẹ kó lọ sí ibi tó lọ. Eh, mọ̀, ah, ọmọ yìí jọ, má ro o, má ro o, má ṣe ra rẹ lè ṣe. Jọ, mo fi Ọlọ́run, mo fi Ọlọ́run ọbá bẹ ẹ ni.

Ọ̀ọ́, Adebisi ọmọ mi, eh, ọ̀ọ́, wo ara rẹ, ṣe o kí ń jẹun lásán ni? Ó ò kí ń jẹun ni. Ah! Àbí ṣé kí ń yọ ẹ́ nínú ní school tó wà yìí ni? Ní ilé ìwé tó wà yìí ni? Ṣé kí ń yọ ẹ́ kúrò nbẹ́ ni? Ehn, wo tí gbogbo orun ẹ ṣe kú. Iwọ tó yẹ́ pé o sanra, tó, tó, tó, tó, tó sanra tẹ́lẹ̀. Ehn, wo gbogbo ara rẹ. Ehn, wo gbogbo ojú rẹ tó ṣe yọ. Àbí ṣé kí ń yọ ẹ́ kúrò ní school yìí nígbà tó wà nílé Ó máa ń jẹun ná. Kí ni o máa ń jẹ ní ọ̀sán gan? Ṣé kí n ṣe ké gàari ló n mú? Ah! Ewó ni. Àbí ṣé, ṣé ọkọ ẹ, ṣé ó ń míss, ó ń míss ilé ni? Ehn, ọmọ mi pẹ̀lẹ́, pẹ̀lẹ́, eh, ṣogbo pẹ̀lẹ́. Ìgbà díẹ̀ ló kù. Ehn, èmi náà, ilé ìwé tí mo lọ ni ilé yìí. Ìyá mi àti bàbá mi wọ́n láti lọ ṣiṣẹ́ lọ. Ehn, wọ́n dẹ fi mí sí ilé ìwé boarding house. Ehn, jọ̀ọ́ ọmọ mi faradà. Ìgbà díẹ̀ ló kù. Ka tó ṣẹ́jú ní ìsìyin, ka tó mọ̀ ní ìsìyin, ó ti parí. So, so kí ni, kí ni? Àmọ́ o, má jẹun o, má jẹun. Ko dẹ, má lo òògùn rẹ dáadáa, dáadáa, dáadáa. Ko máa jẹun ko máa lo òògùn rẹ. Ma, ma, má fi ǹkankan sọ́kàn. Ehn, gbà pé tó, tó bá ti lọ sí ilé ìwé, tó bá ti lọ sí kíláàsì rẹ, ehn, tó bá máa fi dé ní, tó bá máa fi dé ní ọwọ́ ọ̀sán, ṣé re ẹ? Má wò pé kí ni. Ehn, ìyá àti bàbá rẹ wà, èmi ìyá àti bàbá rẹ wà pẹ̀lú, pẹ̀lú iwọ. Ehn, ọmọ mi pẹ̀lẹ́, pẹ̀lẹ́ ṣubọ́.